Báwo ni o ṣe máa ń tọ́jú àgọ́ ara rẹ, pàápàá jùlọ báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? A máa ń tọ́jú èékánná tó bá ti gùn, a ó mú abẹ a ó sì fi gé àbí ká kọ́kọ́ yọ àwọn idọ̀tí tó bá wà nínú rẹ̀ kúrò. Tí a bá ti yọ àwọn ẹ̀dọ̀tí yìí tán, a ó fi abẹ a ó fi gé. Tí a bá ti gé tán, a ó fi omi àti ọṣẹ a ó fi fọ èékánná náà dáradára. Àbí ká fi àwọn òògùn eléyìǹbó ká fi fọ. Tí a bá ti fọ tán, a ó sì fi aṣọ nù ú. Ọ̀nà kejì tí a lè fi tọ́jú èékánná wa ni wípé ká gbe lọ sí ọ̀dọ̀ èyí tí àwọn eléyìǹbó ń pè ní pedicure. Tí a bá lọ síbẹ̀, wọn ó fọ̀ ọ́ pẹ̀lú àwọn kẹ́míkà wọn, tí wọ́n bá sì ti fọ̀ ọ́ tán wọn ó sì gé, wọn ó sì bá wa nù ú.

Nígbà wo ni o máa ń fọ àwọn ọkọ̀ rẹ? Ọkọ̀ jẹ́ ǹkan pàtàkì tí a gbọ́dọ̀ máa mójútó ní òrèkóòrè. A gbọ́dọ̀ máa fọ̀ nígbà tóbáyẹ, a sì gbọ́dọ̀ máa gbé lọ sí ilé àwọn oní títúnse nígbà tí ó bá yẹ kí wọ́n bá wa wòwó. Nítorí wípé ọkọ̀ tí a báìṣe àyẹ̀wò rẹ̀ o lè fún wa ní wàhálà lọ́pọ̀lọpọ̀ ọ̀nà. Nítorí ìdí èyí, ó yẹ kí a máa fọ ọkọ̀ wa pẹ̀lú omi àti ọṣẹ. Nígbà míràn a sì lè fi omi lásán nu ara rẹ̀. Àmọ́, ó dára kí a máa ṣe ìmójútó ọkọ̀ wa nítorí wípé tí mọ́tò bá bàjẹ́ o lè ní wàhálà nínú lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Kẹ̀kẹ́ jẹ́ ǹkan tí gbogbo ènìyàn nífẹ̀ẹ́ sí láti máa gun. A lè gùn ún lọ sí ibi tó bá wù wá, a lè gùn ún jáde, a sì tún lè fi ṣe eré ìdárayá. Nítorí wípé bí a bá ṣe ń gun kẹ̀kẹ́, ó máa ń jẹ́ kí ara wa jí pépé, a sì máa mú àwọn ǹkan tí elẹ́yìn gbògbó pè ní calories kúrò ní àgọ́ ara wa. Nítorí ìdí èyí, ó dára kí a máa gun kẹ̀kẹ́ kí a sì máa fi ṣe eré ìdárayá. Àwọn ìjọba náà sì máa ń gbé kalẹ̀ kí a fi ṣe àwọn eré ìdárayá kọ̀ọ̀kan níbi àwọn eré tí à ń pè ní Olympic. Ó ma ń jẹ́ kí inú àwọn èèyàn dùn, ó sì ma ń jẹ́ kí àwọn èèyàn rí ìrànwọ́ tí a bá gbé eré yìí kalẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ.

Àwọn àkókò wo ní ó yẹ kí a máa lọ sí ibi iṣẹ́ àti wípé àwọn àkókò wo ló yẹ kí a máa sinmi tí a bá ṣe iṣẹ́ tán? Iṣẹ́ jẹ́ ohun kan tí a gbúdọ̀ ṣe. Nítorí ìdí èyí, ó yẹ ká fi àkókò sí gbogbo iṣẹ́ tí a ó bá ṣe. Tí a bá fẹ́ lọ sí ibi iṣẹ́, a gbúdọ̀ lọ ní dédé bí i ago méje òwúrọ̀, a ó sì ṣiṣẹ́ títí di bí i ago méjìlá ọ̀sán, a ó lọ jẹun. Tí a bá ti jẹun tán, a ó padà sí ẹnu iṣẹ́ wa láti ago méjìlá yẹn, a ó sì ṣiṣẹ́ di bí i ago márùn ún ní òjojúmọ́. Tí ó bá di ọjọ́ ìsinmi, a ó sinmi ní ataárọ̀ títí di alẹ́. Tí a bá ṣe eléyìí, yóò jẹ́ kí ara jí pépé, yóò sì jẹ́ kí ara bọ̀ sípọ̀. Nítorí ìdí èyí, tí a bá ṣiṣẹ́ ní àárín ọ̀sẹ̀, ó yẹ ká máa sinmi ní òpin ọ̀sẹ̀ nítorí wípé ara ń fẹ́ ìsinmi lọ́pọ̀lọpọ̀.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ sí? Àbí ago tí o má n jí tí àwọn olóyìnbo pè ní alarm. Gbogbo ènìyàn ló máa n jí ní òwúrọ̀ kùtùkùtù, àmọ́ àwọn ẹlòmíràn máa n sùn padà tí wọ́n bá ti jí. Nítorí ìdí èyí, àwọn ẹlòmíràn máa n lo agogo ìjí, èyí tí o má n jí wọn níbí ago méje òwúrọ̀. Nítorí ìdí èyí, ènìyàn gbudọ̀ ní ago tó máa n jí nítorí pé kó máa ba de ibi iṣẹ́ ní àkókò tí ò yẹ. A gbudọ̀ dé ibi iṣẹ́ ní ago méje sí mẹ́jọ. Af sì ṣiṣẹ́ láti ago méje títí di ago márùn ún ìrọ̀lẹ́. Nítorí ìdí èyí, ènìyàn gbudọ̀ mọ bí yóò ṣe lo àkókò rẹ̀ ní ibi iṣẹ́ àti bí yóò ṣe lo àkókò rẹ̀ ní ilé. Nítorí wípé a ò gbudọ̀ jẹ́ kí méjèèjì takora wọn.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Ìṣòro ẹnu iṣẹ́ ó jẹ́ ǹkan tí ènìyàn gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn tí a sì gbọ́dọ̀ ṣe dáradára, nítorí wipé tí a ò bá ṣe àwọn ìṣòro yẹn dáradára, ó lè jẹ́ ká pàdánù iṣẹ́ tí à ń ṣe. Nítorí ìdí èyí, a gbọ́dọ̀ ní ìlànà àti ìgbékalẹ̀ àti àfojúsùn bá ṣe fẹ́ ṣe ṣe àwọn wàhálà tàbí ìdojúkọ tí a rí ní ẹnu iṣẹ́ yìí sí. Nítorí wípé tí a ò bá mọ̀ bí a ó ṣe dojúkọ wọ́n, ó lè jẹ́ kí iṣẹ́ má lọ dédé, ó sì lè jẹ́ kí àwọn oníbàárà wa kí wọ́n sá lọ sí ọ̀dọ̀ ẹlòmíràn. Nítorí ìdí èyí, a gbudọ̀ mọ̀ bí a ó ṣe kojú gbogbo àwọn ìṣòro tó bá yọ sí wa ní ẹnu iṣẹ́ ní dáradára.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ àwọn nǹkan rẹ? Èyí tí ó bá ti bàjẹ́ àbí tí a bá nílò nǹkan tuntun? A lè pàrọ̀ àwọn èyí tó bá ti gbó ká lọ sí ibi tán tí ń ta gbogbo irú nǹkan bẹ́ẹ̀, ká sì ra òmíràn. Àbí ká lọ sí ilé àwọn tó máa ń tún nǹkan ṣe kan bá wà tún àwọn ẹ̀rọ tó bá ti gbó àti àwọn ẹ̀rọ tó bá ti bàjẹ́ kan bá wà tún un ṣe. Ni ọ̀nà méjèèjì yìí, a lè pàrọ̀ gbogbo àwọn nǹkan wa tó bá ti bàjẹ́. Pàápajùlọ tí ò bá sí owó ní ọwọ́ wa, a lè gbé wọn lọ sí ilé tuntunṣe, kan tún wọ́n ṣe. Àmọ́ tí owó bá wà ní ọwọ́ wa, a lè ra àwọn ẹ̀rọ tuntun mìíràn ká fi pàrọ̀ àwọn èyí tó bá ti gbó tàbí àwọn èyí tó bá ti bàjẹ́. Nídìí èyí, a lè máa lo àwọn ẹ̀rọ wa bá ṣe ń lò wọ́n tẹ́lẹ̀ bíi ẹ̀rọ fóònù alágbèéká tàbí bíi ẹ̀rọ tí à ń pè ní ayárábíàṣá.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Oúnjẹ jẹ́ ǹkan pàtàkì tí gbogbo ènìyàn gbọdọ̀ mọ̀ bí a ti ń sè é. Nítorí wípé oúnjẹ dára ní àgọ́ ara, ó dára fún egungun, ẹ̀jẹ̀ àti gbogbo ara lápapọ̀. Nítorí ìdí èyí, a gbọdọ̀ mọ̀ bí a ṣe ń se oúnjẹ. Oríṣiríṣi oúnjẹ ló sì wà pẹ̀lú, oúnjẹ tó máa ń fúnni ní okun àti agbára, oúnjẹ tó máa ń mú egungun dúró, oúnjẹ tó ń fúnni ní ẹ̀jẹ̀, oúnjẹ tó ń fúnni ní àlàáfíà. Oríṣiríṣi oúnjẹ ló wà. Nítorí ìdí èyí, a gbọdọ̀ mọ̀ bí wọ́n ṣe ń ṣe oúnjẹ ní àwùjọ. Oúnjẹ ò sì tún gbudọ̀ pọ̀ ju, nítorí wípé tó bá pọ̀ ju, ó tún le fa àìsàn sí ara. Gbogbo ǹkan gbudọ̀ wà ní ìwọ̀ntúnwọ̀nsì kí a bá lè gbádùn ara wa. Tí oúnjẹ bá pọ̀ ju lára, ó lè fa àìsàn tí àwọn eléyìnbó ń pè ní diabetes àbí ìtọ̀ súgà. Nítorí ìdí èyí, gbogbo ẹ gbudọ̀ wà ní ìwọ̀ntúnwọ̀nsì ká lè gbádùn ara wa.

Ṣé o máa ń sọ àwọn ẹ̀rọ rẹ di ọ̀tún àbí o máa ń ra òmíràn? Èyíkéyìí tó bá wù wà la lè ṣe nínú méjèèjì. A lè sọ àwọn ẹ̀rọ wa tó bá ti gbó di ọ̀tún àbí tí owó bá wà ní ọwọ́ wa, a lè ra ẹ̀rọ mìíràn láti fi rọ́pò àwọn ẹ̀rọ èyí tó ti gbó tàbí èyí tó ti bàjẹ́. Ó máa níí ṣe pẹ̀lú iye owó tí a bá ní ní àpò. Tí a bá ní owó dáradára lọ́wọ́, a lè ra ẹ̀rọ mìíràn àmọ́ tí ò bá sí owó lọ́wọ́, a lè tún àwọn ẹ̀rọ tó ti bàjẹ́ ṣe ká sì máa lò wọ́n bó ti tọ́ àti bó ti yẹ ká sì máa tẹ̀lé gbogbo ìlànà láti ríi wí pé a ò lò wọ́n lọ́nà tí ò tọ́.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Àdéhùn jẹ́ ohun tí a gbúdọ̀ múlò, ó sì jẹ́ ohun tí a gbúdọ̀ fọkàn sí. Nítorí wípé tí a ò bá mú àdéhùn wa ṣẹ, àwọn ènìyàn á rí wa bí ẹni tí ò nílárí láwùjọ. Nítorí ìdí èyí, a gbúdọ̀ ríi dájú wípé gbogbo àdéhùn tí a bá ṣe, a tẹ̀lé wọn, a sì mú ṣẹ. Àdéhùn jẹ́ ohun kan pàtàkì tí àwọn èèyàn máa ń fi sí ọ̀kan. Àdéhùn jẹ́ ohun kan gbóògì tí àwọn ènìyàn máa ń múlò. Àdéhùn jẹ́ ohun kan tó ṣe pàtàkì jùlọ ní àwùjọ. Nítorí ìdí èyí, a gbúdọ̀ máa mú àdéhùn wa ṣẹ ní gbogbo ìgbà, lóòrèkóòrè, lójoojúmọ́ àti ní gbogbo ọjọ́ ayé wa ká ba à lè gbádùn ayé.

Ṣé o ti lọ sí ìlú ibòmíràn rí, àbí àgọ̀, àbí ìletò àbí orílẹ̀-èdè ibòmíràn? Bẹ́ẹ̀ni, a ti lọ sí àwọn ìletò, ìlú àti ibòmíràn rí. Nítorí wípé tí a bá lọ sí àwọn ìlú ibòmíràn, ó máa ń jẹ́ ká rí àwọn nǹkan tí a ò tíì rí. Ó sì máa ń jẹ́ ká mọ̀ gbogbo àwọn nǹkan tí a ò tíì mọ̀ tẹ́lẹ̀. Nítorí ìdí èyí, ó dára láti máa lọ sí ìlú ibòmíràn tàbí orílẹ̀-èdè ibòmíràn. Nítorí wípé a ó lè kọ́ gbogbo nǹkan tí a ò mọ̀, a ó sì lè kọ́ àṣà àti ìṣe àti èdè àwọn ẹlòmíràn. Nípasẹ̀ èyí, a ó mọ̀ bí wón ṣe ń bá ẹlòmíràn sọ̀rọ̀, a ó sì mọ̀ bí a ṣe lè ṣe gbogbo nǹkan pẹ̀lú àwọn ẹlòmíràn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ.

Ṣé o máa ń fi tùràrí, èyí tí àwọn olóyìnbo ń pè ní perfume? Bẹ́ẹ̀ ni, a máa ń lo tùràrí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Tùràrí jẹ́ ohun tó máa ń mú ni níyì ní àwùjọ, ó jẹ́ ohun tó máa ń mú ni gbàyì ní àwùjọ, ó sì jẹ́ ohun tí gbogbo ènìyàn fẹ́ràn sí gidigidi. Tí a bá fẹ́ jáde lọ sí ibì kan tàbí ilé ìjọsìn tàbí àwùjọ àwọn ènìyàn jànkànjànkàn tàbí àwùjọ àwọn ènìyàn olówó, ọlọ́lá àti ọlọ́rọ̀, ó dára kí a máa lo tùràrí èyí tí òórùn rẹ̀ dára gidigidi. Nítorí wípé ó jẹ́ ǹkan tí ó máa ń bu iyì kúnni ní àwùjọ, ó sì jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ kí àwọn ènìyàn tètè dá yàn mọ̀. Tí a bá lo tùràrí tó dára, àwọn ènìyàn á bu iyì fún wa, wọ́n á sì bu ọlá fún wa. Àmọ́ tí a bá lo tùràrí tí ò dára, àwọn ènìyàn ò ní bu iyì àti ọlá fún wa.